Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ ní bí ó bá ṣe wà pẹ̀lú ìbámu ìlànà ìlàsílẹ̀ bí iṣẹ́ tí-- iṣẹ́ bó ṣe wà nílẹ̀ pẹ̀lú ìlànà fún ìlàsílẹ̀ bí iṣẹ́ ṣe wà nílẹ̀. So tí iṣẹ́ bá wà, máa ní láti darí àwọn òṣìṣẹ́ kí wọ́n lọ ṣiṣẹ́ nígbà tí ó yẹ àti bí ó ṣe yẹ.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ ní gbogbo alẹ́ nígbà tí wọ́n bá wà ní ojú ọ̀run. Èyí ó máa ń mú ọkàn mi balẹ̀, ó sì máa ń mú mi wo iyè sí títóbi Ọlọ́run àti ohun nípa lísẹ̀ wíwo ohun mèremère àti àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ ní àwọn ilé ìwé sí ẹ̀yìn. So gbogbo bí wọ́n ṣe kọ́ wa, màá máa fi ìwòye tí mo ti mọ̀, a máa fi wo àwọn ọ̀run, a máa fi wo àwọn ọ̀sù-- àwọn ìràwọ̀ náà láti máa fi gbé títóbi fún Ọlọ́run àti pé láti máa fi mú òye mi dúró sí. Màá-- mo sì tún fẹ́ràn láti máa kà nípa àwọn aba-- ayébíntín, àwọn cosmic bodies. So àwọn náà ń pè ní ayébíntín. So láti máa kà nípa wọn, láti mọ ohun mèremère tí ó wà nínú òfurufú. Eléyìí tó máa ń mú mi, ó máa ń mú làákàyè mi pé péréré. So màá tètè ní ìgboyà láti kojú, láti dojúkọ gbogbo nǹkan tí ó bá wà ní, tó bá dé bá mi lásìkò.

Ṣé o ti rìn lọ sí ìlú mìíràn? Sé o ti rin ìrìnàjò lọ sí ìlú yen ri Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí oríṣìíríṣìí ìlú, pàápàá jùlọ ní orílédé Nàìjíríà. Pẹ̀lú ìyọ̀nnda Ọlọ́run, mo ti dé àwọn oríṣìíríṣìí ìlú ní orílédé Nàìjíríà, ní gbogbo gúúsù tó wà ní orílédé Nàìjíríà, láti ìwọ̀ oòrùn Àríwá lọ sí ìlà oòrùn Àríwá àti gúúsù Àríwá àti gúúsù ìlà oòrùn. Mo ti dé oríṣìíríṣìí ìlú ní orílédé Nàìjíríà tí mo sì má-- mo gbébẹ̀ fún ìgbà pípẹ́, tí mo sì mọ bí àwọn èèyàn wọn ṣe ń ṣe.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Mi ò kí ń gbọ́ orin ṣùgbọ́n mo máa ń kọ orin kẹ́lẹ́. Àwọn orin tí ó ti wà lórí mi tẹ́lẹ̀, mo máa ń kọ wọ́n. Mo máa ń kọ orin ní ìbámu bí-- ní ìbámu pẹ̀lú ọkàn mi, ìpele ọkàn mi ní gbogbo ìgbà. Tí ọkàn mi bá ṣe rí, náà ni ìbámu iru orin tí màá kọ. Tí inú mi bá ń dùn, màá kọ orin tí ó múnú, tí pé inú mi ń dùn. Táyà mi ó sì yá gágá. Bẹ́ẹ̀ ni tí inú mi bá ń bàjẹ́, màá kọ orin ìbànújẹ́. Èyí yóò mú ọkàn mi wá sílẹ̀ díẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan ní ǹkan tuntun ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ojoojúmọ́ tí mo bá dé ibi iṣẹ́ ni mò ń kọ́ ǹkan tuntun-un. Ìgbà tí mo lọ ibi iṣẹ́ kànyin ọjọ́ keeje oṣù kínní ọdún ogún ogún àti mẹ́fà tí a wà yìí. Ibi iṣẹ́ mi jẹ́ ibi iṣẹ́ tí kò dúró sójú kan, tó jẹ pé ojoojúmọ́ ni ǹkan tuntun ń jáde. So bí ǹkan tuntun bá ṣe wà sí, bẹ́ẹ̀ náà ni máa ńi láti kọ́. Tí n bá si ṣe kọ́ tí mo mọ̀o si, bẹ́ẹ̀ náà niṣẹ́ mi ó ṣe yá mi sí. So ó di dandan fún mi kí ń máa mọ ǹkan tuntun tuntun-un lójoojúmọ́

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Èmi kò kì í ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi rárá torí kò bá ìlànà ẹ̀sìn mi mu. Ọdún mẹ́ta ló wà nínú ẹ̀sìn mi, ẹ̀sìn ìmọ̀le, Islam. Ọdún àkọ́kọ́, ó ní ọdún iléyá, eyún tí a máa ń gún ẹran. Ọdún èkejì, ó ní ọdún àwẹ̀ tí a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá ti gba àwẹ̀ Ramadan tán. Then ọdún ẹlẹ́ẹ̀kẹta, ó ní ọjọ́ Jímọ̀, ọdún Jímọ̀ tí a máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Lẹ́yìn àwọn ọdún mẹ́tẹ́ẹ̀ta yìí kò sí ọdún kankan mọ́ nínú ẹ̀sìn Islam. So torí ìdí èyí, mo ń bá, mo ń bá ìgbésí ayé mi lọ ní ìlànà tó bá ẹ̀sìn mi lọ. Èyí tí ọ̀, tí ẹ̀sìn mi ò bá gbé wá, èmi náà kò kín ṣe. So mò ń dúró lórí ìwọnba nǹkan tí ẹ̀sìn mi bá gbé fún mi ni.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ ọjọ́ Jímọ̀, mo máa ń kọ́kọ́ kírun láàrọ̀ tí mo bá ti jí. Tí mo bá ti jí, màá gbé àgé, màá ṣe àlùwàlá, màá sì kírun. Tí mo bá kírun tán, màá kí àwọn ará ilé mi. Tí mo bá ti kí àwọn ará ilé mi tán, màá dáná tí màá jẹ. Má-- nígbà tí mo bá dáná lọ́wọ́, màá wẹ̀, màá túnlé mi ṣe. Mo túnlé mi ṣe tán, màá jẹun. Tí mo bá jẹun tán, màá sì múra ibi iṣẹ́ mi. Màá gba ibi iṣẹ́ mi lọ fún ọjọ́ yẹn. Tó bá jẹ́ pé ọjọ́ tí mi ò lọ sí ibi iṣẹ́ ni, màá jókòó sílé tí n baá ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe tán. So, in tí màá máa fi lọ, in tí màá máa fi lọ sí ibi iṣẹ́ yẹn, màá fọ aṣọ, màá túnlé mi ṣe. Tí n bàá fọ aṣọ tán, tí mo túnlé mi ṣe tán, màá jàde láti lọ kí àwọn ọ̀rẹ́ mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo máa ń fọ eyín mi lójúmọ́. Ẹ̀ẹ̀kan. Tí ń bá ti fọ eyín mi láàárọ̀ ìyókù tún di ọjọ́ kejì kí n tó tún fọ.

Ṣé o fẹ́ràn wà ní Oòrù? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn wà ní oòrù.

Ṣé o máa ń na ara rẹ rárá? Èmi ò kí ń na ara mi. Kò sí ǹkan tó lè mú mi na ara mi torí kò te kò bá làákàrí mi lọ pé màá máa na ara mi. Èmi mú ṣẹ̀, bó ó le dùn mí tí màá ṣẹ̀ ara mi, yóò dùn mí, àbí tí ǹkan bá ṣẹ mí yóò dùn mí. Ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé kí n wà máa na ara mi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ ni? Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn. Bóyá kí n gbérú wọn tọ́ bá fẹ́ gbé omi sórí, mo lè gbérú wọ́n. Nídi iṣẹ́ mi náà, tí iṣẹ́ bá pọ̀ jù, tí kò sí ẹni kankan tí ó ṣe, màá gbìyànjú tìtẹ mi láti bá wọn ṣe díẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ní Mọ́sálásí, mo máa ń pọnmi lọ́fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò lórí tẹlifíṣàn bíi àwọn eré àgbéléwò, ìròyìn àti òròrò àwọn ẹranko kéékèèké.

Ṣé o máa ń ṣe yoga rárá èmi ò kí ń ṣe yoga.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ mi àti ìgbésí ayé mi nípasẹ̀ yíya ètò àti fífi àsìkò sí àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Mo ti mọ nǹkan tí màá ṣe ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ni màá ti mọ gbogbo nǹkan tí màá ṣe ní ọjọ́ náà. So ibi iṣẹ́ mi ò tí láṣìkò, mo ti mọ àsìkò tí màá gbéra kúrò nílé, mo ti mọ àsìkò tí màá dé ibi iṣẹ́ mi. So kí n tó, kí n tó, kó tó di àsìkò tí ó yẹ kí n kúrò ní ilé lọ sí ibi iṣẹ́ mi, gbogbo nǹkan tó bá yẹ kí n ṣe nílé, màá ti ṣe é tó jọmọ́ ìgbésẹ́ ọ̀rọ̀ ìgbésí ayé mi, màá ti ṣe é. So tí màá ti wà ní ibi iṣẹ́, màá dojú kọ iṣẹ́ mi. Tí màá ti kúrò ní ibi iṣẹ́, màá sì padà sílé, màá tún tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ ìgbésí ayé mi.

Mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ nígbà tí òtútù bá mú. Ṣùgbọ́n eléyìí kò kí ń ṣe ní gbogbo ìgbà tí òtútù bá mú nìkan ni mo máa ń wọ̀. Ìgbà mìíràn wà tó jẹ́ pé ọyẹ́ AC yóò wà ní títàn níbi iṣẹ́ mi tí yóò sì bùkátà kí n wọ aṣọ òtútù kó lè bá dáàbò bo araà mi àti ìgbàyà mi.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ní àwọn ẹ̀kọ kan, orí máa ń fọ́ mi. Torí bá sì ti ń fọ́ mi, n tó ku káta sì, òun ni pé kí ń sùn. Tí mo bá ti sùn tí mo jí, orí fífọ́ náà yóò lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ni won igba tí ó bá ti jẹ́ pé mo fẹ́ ní ibà. Ṣùgbọ́n tí orí fífọ́ náà bá kọ̀ tí kò bá lọ, màá ra ọsàn, àwọn ǹkan èso bí i ọsàn, ọ̀pẹ̀yìnbo àti watermelon. Tí mo bá ti ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí mo jẹ, tí mo bá ti jẹ tí mo sùn, orí fífọ́ náà ó ṣe é ṣe kó lọ. Tí ó bá tún wá lọ, màá se rice pẹ̀lú ata. Mi ní fi ẹran kankan jẹ́, mi ò ní fi ẹja jẹ́, mi ò ní fi kankan jẹ́, rice àti ata nìkan. Màá sì mu ọ̀pọ̀lọpọ̀ omi sí i, tí mo bá ti sùn tí mo jí yóò lọ. Tí orí fífọ́ náà ò bá tún wá lọ lẹ́yìn eléyìí, ó bù káta pé kí ń lọ sí ọ̀dọ̀ amojú, amojú ètò ìlera, ìyẹn dókítà òyìnbó láti lọ yẹ ara mi wò fún pé ó ṣe é ṣe kí n ti ní ààrùn ibà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìwà ìṣòwò mi ó dá lé lórí nǹkan tí mo bá n ṣe torí oríṣiríṣi nǹkan ni mo ń ṣe. Mò ń ṣe bàtà, mò ń ṣe yúgoọ́tì àti pé mo tún wáa ń ṣiṣẹ́ àwọn mò ń ta àwọn ìwé ní orí ayélukára. So èyí túmọ̀ sí pé, ǹkan tí mo bá ń ṣe lọ́wọ́ ló máa jẹ́, ló máa dárí ǹkan tí màá ṣe nígbà náà. Mo fẹ́ràn ìṣòwò púpọ̀, mo fẹ́ràn ìṣòwò gidigan.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ní wọ̀n ba igba tí mi o bá ti rí wọn, màá pè wọ́n láti bèerè àlaáfiá wọn àti láti bèrè nípa ohun tí wọ́n rá, ohun tó dà wá papọ̀ bí i ǹkan òwò wa láti bèrè, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So màá pè wọ́n, tó bá jẹ́ pé wọ́n jẹ mí lówó, màá pè wọ́n láti gbà owó tí wọ́n jẹ mí.

Rárá, èmi ò kí ń wọ àwọn ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ mi kì ń wọ̀ wọ́n. Èmi, àtàrà mi ṣọ́ ni. Lẹ́yìn kí ń wọ ẹ̀wù mi àti ṣòkòtò, pẹlú bàtà, àwọn nǹkan tó ṣe koko ni mo máa ń wọ̀. Ṣùgbọ́n ohun ẹ̀ṣọ́ bí ẹgba ọrùn, ẹgba ọwọ́, ago mi ò kí ń wọ̀.

Ìgbà tí mo gbẹ̀yìn lọ wo eyín, mi ò lọ wo eyín mi rí. Mi ò lọ wo eyín mi rí. Eyín mi mo tónítóní kò sí ń ṣe nkankan tó ṣe.

Mò ń lo Infinix Note AI tí wọ́n ṣe ní ọdún 2020, èmi sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní ọdún 2021. Ó náà sì ni mò ń lò láti ìgbà yẹn di òní. Lẹ́yìn ojú rẹ̀ tó ti fọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mi ò ṣe nǹkan kan mì lara rẹ̀ rí.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro, ó dá lé lórí irù ìṣòro tí ó bá wá. Representative ibi iṣẹ́ mi ni mí, tí mò ń ṣe aṣojú fún àwọn oníbàárà àti ibi iṣẹ́ mi. Tí oníbàárà mi bá jẹ́ ẹni tí ó ń bínú púpọ̀, so màá ní láti kọ́kọ́ gbọ́ àlàyé lórí nǹkan tó fa ìbínú rẹ̀. Lẹ́yìn ìgbà yìí, màá banu jẹ́ lórí nǹkan tó ṣe, màá sì kí pé kó má bínú pé fún gbogbo ìdíwọ́ tó rí nípa lílo àwọn èròjà wa. So lẹ́yìn eléyìí, màá gbìyànjú láti báa ṣe àwọn ohun tó bá fẹ́.

Ẹ̀wọ̀n ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn, ó dá lé lórí iwu ènìyàn tí mo ba fẹ́ fún ní ẹ̀bùn. Àkọ́kọ́, mo fẹ́ràn kí n máa fún eyàn ní adìrẹ, torí pé mò ń sin adìrẹ. Ẹnikẹ́ni tí ó bá wà mí wá, màá fún ní adìrẹ. Àti wípé nígbàkúgbà tí mo bá pa adìrẹ, mo fẹ́ràn láti máa fún àwọn ará ibí ìṣẹ́ mi àti àwọn ọ̀rẹ́ mi gbogbo.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé mi ni, òní Chemistry. Ní Chemistry mo fẹ́ràn Organic Chemistry. Mo fẹ́ràn Organic Chemistry torí mo mọ̀ tó sì dá mi lójú dáadáa.

Ìgbà tí mo rin ìrìnàjò lọ sí ibiṣẹ́ gbẹ̀yìn ni ọjọ́ keje oṣù kínní ọdún ogún ogún àti mẹ́fa 2026. So ìgbà yẹn ni mo lọ, ṣùgbọ́n màá tun padà sí ibiṣẹ́ ní ọ̀la, ọ̀la ọjọ́ kẹwàá oṣù kínní ọdún ogún ogún àti mẹ́rin.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ibi iṣẹ́ mi, ó dùn mọ́ ran. To ṣe pé gbogbo ìgbà tí mo bá rí i, mò ń kí i, àti wípé gbogbo iṣẹ́ tó bá yẹ kí ń ṣe, màá ṣe. So débi pé kò ní rí àbùjẹ́ àbí àléébù kan lára mi. So màá rí i dájú wípé gbogbo nǹkan tó yẹ kí ń ṣe lásìkò ni mò ṣe. So kò sí ìbànújẹ́ kankan, kò sí wàhálà kankan láàrín èmi àti olórí ibi iṣẹ́ mi.

Ìgbádùn mi wà laárín oúnjẹ àti ì máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Mo fẹ́ràn kí n máa sùn, mo dẹ̀ tun feràn kí n máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rọ amóhù ayélukára kọ̀mpútà. So gbogbo ìgbà tí mo bá wà, mo máa ń fẹ́ràn láti máa ṣiṣẹ́ pẹ̀lú kọ̀mpútà mi.